Ní ayé òde òní tí ìmọ̀ ẹ̀rọ ayélujára tí òyìnbó n pè ní technology ti gbá gbogbo ohun, apá ìgbé ayé wa. Ọ̀nà tí a fi ń tọ́jú ìwé, àwòrán, fídíò àti fáìlì pàtàkì ní cloud jẹ́. Ní ìgbà àtijọ́, a máa ń lo ìwé gidi, fíláàsì tí wọ́n ń pè ní flash drive tàbí hard drive láti pa fáìlì mọ́. Ṣùgbọ́n lónìí, ọ̀pọ̀ ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní lo ohun tí a ń pè ní cloud storage, ìyẹn ibi ìpamọ́ fáìlì lórí ayélujára. Ìbéèrè tí ó ṣe pàtàkì nísìnyi nipé ṣe mo máa ń pa fáìlì mi mọ́ sí cloud? Cloud túmọ̀ sí ibi ìpamọ́ fáìlì tí kì í ṣe lórí kọ̀npútà tàbí fóònù rẹ nìkan, ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára kan tí ó lè wọlé sí láti ibikíbi ní gbogbo àkókò bí íńtánẹ́ẹ̀tì bá wà. Àwọn àpẹẹrẹ cloud ni Google Drive, iCloud, Dropbox, OneDrive àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ibi wọ̀nyí jẹ́ kí a lè fi fáìlì pamọ́ láì léwu. Ọ̀kan lára àǹfààní tí ó tóbi jùlọ nínú lílo cloud ni ààbò fáìlì. Nígbà mí fóònù tàbí kọ̀npútà ènìyàn lè bàjẹ́ tàbí kó sọnù pátápátá. Bí fáìlì bá wà lórí cloud, kò sí ìṣòro púpọ̀ nítorí ẹni náà lè tún gbá gbogbo fáìlì rẹ̀ padà lórí ẹ̀rọ mi. Èyí mú kí cloud jẹ́ ibi ìpamọ́ tó dájú fún fífi gbogbo nǹkan pamọ́ sí. Ìdí mí tó ṣe kókó láti dá fáìlì pamọ́ sí iCloud ni ìrọ̀rùn àti ìtẹ́lọ́rùn. Pẹ̀lú cloud, o lè ṣiṣẹ́ lórí fáìlì kan lórí fóònù rẹ nílé kí o sì tẹ̀síwájú lórí kọ̀npútà ní ibi iṣẹ́ láì nílò láti gbé flash drive kiri. Fáìlì rẹ máa ń tẹ̀lé ọ lọ síbikíbi tí o bá lọ. Èyí wúlò púpọ̀ fún akẹ́kọ̀ọ́, olùkọ́, oníṣòwò àti gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí di ti ayélujára. Síbẹ̀síbẹ̀ bí cloud ṣe ní àǹfààní bẹ́ẹ̀ ló ní àìlera díẹ̀. Ní gbogbo ọ̀nà ní a lè pè é lélò, cloud jẹ́ apá kan pàtàkì ìgbé ayé òde òní. Ẹ kò túmọ̀ sí pé a gbọdọ̀ fi gbogbo fáìlì wa síbẹ̀, ṣùgbọ́n ó dáa kí a mọ bí a ṣe ń lo ọ̀nà tó péye. Fífi fáìlì pàtàkì sí cloud pẹ̀lú fífi pamọ́ lórí ẹ̀rọ ara ẹni lè jẹ́ ọ̀nà tó dára jù lọ.

Bawo ni mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bawo ni mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi sí ilé ó jìn púpọ̀. Nígbà mìíràn mo máa ń gbé ọ̀kadà, èyí tí àwọn oyinbo ń pè ní motorcycle. Ìgbà mìíràn mo dẹ̀ máa ń gun ọkọ̀ èyí tí àwọn oyinbo ń pè ní bus, public transport. Mo máa ń ọ̀nà ibi iṣẹ́ mi sí ilé ó jìn gidi gan-gidi gan.

Fóònù alágbeeka tí èmi ti kara rà máa ń lò ni Redmi 15C tí ilé iṣẹ́ Xiaomi ṣe. Redmi 15C jẹ́ ọ̀kan lára àwọn fóònù alágbeeka tó dára gan, pàápàá jùlọ fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ènìyàn tí kò fẹ́ ná owó púpọ̀ ṣùgbọ́n tí wọ́n fẹ́ fóònù tó dára. Àpẹẹrẹ fóònù yìí lẹ́wà gan, ó lẹ́wà gan. Ó ní ara tí ó rọrùn láti máa lò, kò sì wúwo jù. Ìrán àwòrán rẹ̀ screen ó tóbi, ó sì ń jẹ́ kí ènìyàn rí ohun tí ènìyàn ń ṣe lórí fóònù dáadáa. Bóyá ènìyàn ń wo fídíò ni tàbí ó ń kàwé tàbí ó ń lò ó fún ìkànnì ayélujára. Ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jùlọ nípa Redmi 15C ni pé ó yára dáadáa. Nígbà tí mo bá ń lo àwọn app bíi WhatsApp, Facebook, TikTok, Instagram tàbí Google, kò, kò ń dá mi dúró rárá. Èyí jẹ́ kí n lè ṣe ọ̀pọ̀ nǹkan lẹ́ẹ̀kan ṣoṣo láìsí ìṣòro. Fóònù yìí tún dára fún ẹ̀kọ́ nítorí mo lè lò ó láti wá ìmọ̀ lórí ìkànnì ayélujára, láti kọ́ iṣẹ́ ilé àti láti kópa nínú ẹ̀kọ́ lórí ayélujára. Bá́tíìrì Redmi 15C tún jẹ́ ọ̀kan lára ohun tí ó wúlò gan. Bá́tíìrì rẹ̀ máa ń pẹ́ fún àkókò pípẹ́. Nígbà mí mo lè lo fóònù yìí láti òwúrọ̀ títí di alẹ́ láì gba lọ sí, láì gba lọ sí charging, láì gbé lọ charging. Èyí ṣe pàtàkì gan fún mi nítorí kò sí gbogbo àkókò ní, kò ń ṣe gbogbo àkókò ni iná máa ń wà, pàápàá ní orílẹ̀ èdè wa. Fóònù tí bátìrì rẹ̀ bá ń pẹ́ jẹ́ kí ìgbésí ayé rọrùn. Nípa kámẹ́rà, Redmi 15C tún dára. Mo lè lò ó láti ya àwòrán ara mi, ìyẹn selfie, láti ya àwòrán àwọn ọ̀rẹ́ mi tàbí láti ya àwòrán ibi tí mo lọ. Àwòrán tí kámẹ́rà fónù yìí ń ya mọ́, ó mọ́ kedere wọ́n sì lẹ́wà. Èyí jẹ́ kí n lè pa ìran ti àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì sínú àwòrán. Ohun mìíràn tí mo tún fẹ́ràn nínú rẹ̀ ni pé Redmi 15C rọrùn láti lò. Ìlànà nínú fóònù rẹ̀ kò ṣòro láti lò. Kódà ẹni tí kò mọ̀ ǹkan púpọ̀ nípa fóònù alágbeeka lè lò ó láìsí wàhálà. Èyí jẹ́ kí fóònù yìí bojúmu fún gbogbo ènìyàn láti ọ̀dọ̀ àwọn ọmọdé títí dé ọ̀dọ̀ àwọn àgbàlagbà. Mo lè sọ pé Redmi 15C jẹ́ fóònù alágbeeka tó dára gan fún mi. Ó ràn mí lọ́wọ́ nínú ẹ̀kọ́ mi, ó ń jẹ́ kí ń bá àwọn ọ̀rẹ́ àti ẹbí mi sọ̀rọ̀. Ó sì ń jẹ́ kí ń rí ìròyìn àti ìmọ̀ titun ní gbogbo àkókò. Pẹ̀lú gbogbo àwọn ànfàní wọ̀n yìí, mo mọ̀ pé-- à, pẹ̀lú gbogbo àwọn ànfàní wọ̀n yìí, mo dùn-- ó dùn mọ́ mi pé mò ń lo Redmi 15C.

Ìtọ́jú ara ẹni jẹ́ àwọn pàtàkì kan nínú ìgbé ayé ènìyàn. Bí ènìyàn bá tó jẹ́ ara rẹ̀ dáadáa, ìlera rẹ̀ lè bàjẹ́, ó sì lè dá dúró kúrò nínú iṣẹ́, ẹ̀kọ́ àti àwọn nǹkan mìíràn tó ṣe pàtàkì nínú ìgbé ayé ènìyàn. Ní ti ka, làrá máa ń tọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀ náà kí n lè wà ní ìlera rere ní gbogbo àkókò. Ni àkọ́kọ́, mo máa ń tọ́jú ara mi nípa mímọ́, mímọ ara dáadáa. Mímọ́ ara dáadáa mo máa ń wẹ̀ lójoojúmọ́, mo sì ń wọ aṣọ mímọ́. Ẹ jẹ́ kí ara mi mọ́ ó sì ń dènà àrùn àti kòkòrò àrùn kúrò lọ́dọ̀ mi. Mo tún máa ń fọ ọwọ́ mi dáadáa, pàápàá jùlọ kí n tó jẹun àti lẹ́yìn tí mo bá ti jáde láti ibi idọ̀tí. Ikeji, mo máa ń tọ́jú ara mi nípa oúnjẹ tó dára. Mo máa ń jẹun ní àkókò tó tọ́, mo sì ń gbìyànjú láti jẹ oúnjẹ ní tí ó ní èso ẹ̀fọ́. Mo fẹ́ràn láti jẹ oúnjẹ tí ó pọ̀ jù lọ tí mo fẹ́ràn láti jẹ oúnjẹ tí ó pọ̀ jù lọ nínú epo tàbí ṣúgà, nítorí mo mọ̀ pé eré oúnjẹ bẹ́ẹ̀ lè ba ìlera jẹ́, mi ò fẹ́ràn rẹ̀. Mo tún máa ń mu omi púpọ̀ nítorí omi ṣe pàtàkì gan fún ara ènìyàn èyí tí oyínbo pè ní hydration. Ikẹta, mo máa ń tọ́jú ara mi nípa ìsinmi tó pé mo máa ń sùn dáadáa ní alẹ́ kí ara mi lè sinmi. Bí ènìyàn bá sùn tó, ara rẹ̀ lè rẹ̀, ọpọlọ, ọpọlọ rẹ̀ sì lè máa ṣiṣẹ́ dáadáa. Nítorí náà mò ń gbìyànjú láti sùn ní àkókò tó yẹ kí n sì jí ní àkókò tó dára. Mo tún ń tọ́jú ara mi nípa eré ìdárayá. Nígbà mí, mo máa ń rìn kiri tàbí ṣe àwọn eré kéékèèké tí yóò jẹ́ kí ara mi rọ̀. Eré ìdárayá jẹ́ kí ẹ̀jẹ̀ máa rìn dáadáa nínú ara. Ó sì máa ń jẹ́ kí ara ènìyàn lágbára. Pẹ̀lú gbogbo èyí, mo tún ń tọ́jú ọkàn àti èrò inú mi. Mo máa ń ya ara mi sílẹ̀ kúrò nínú ìṣòro púpọ̀. Mo sì máa ń gbìyànjú láti ṣe, láti ṣe iṣẹ́ tó ní ìrònú. Nígbà tí mo bá ní ìṣòro, mo lè bá ọ̀rẹ́ tàbí ẹni tí mo mọ̀, tí mo gbẹ́kàn lé sọ̀rọ̀, èyí sì ń jẹ́ kí inú mi balẹ̀. Ni ìparí, ìtọ́jú ara ẹni jẹ́ ojúṣe pàtàkì ní gbogbo ènìyàn ní ojoojúmọ́. Nípa mímọ ara, jíjẹ oúnjẹ tó dára, mímu omi púpọ̀, sí sùn dáadáa àti ṣíṣe eré ìdárayá, mo ń tọ́jú ara mi kí n lè wà ní ìlera pípé. Èyí ń jẹ́ kí n lè ṣe dáadáa nínú ẹ̀kọ́ mi àti nínú ìgbésẹ̀ ayé mi lápapọ̀.